Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi lè dúró ní ìgbà kii ìgbà tí iná bá ti tán ní orí bátìrì náà. Torí wípé bátìrì mi dára, bátìrì mi ò sí dára. Bátìrì lé fóònù lè dúró ní ìgbà tó bá ṣe.